Ibo ni o fẹ lọ sí ìsinmi? Tí mo bá ti gba ìsinmi, mo fẹ lọ rí àwọn ọ̀rẹ́ mi ní ìlú kejì. Ibẹ sì jẹ ibi tó jìnnà díẹ̀, mo fẹ lọ sọ́dọ̀ wọn ka lọ, ka lọ sọ̀rọ̀, ka lọ ṣeré, ká jáiye jáde. Nítorí àti ìgbà kékeré lati jọ wa papọ̀. Ṣùgbọ́n nigba toní kalukú dagba, o ní kalukú wá iṣẹ́ tiẹ lọ. Yorùbá si sọ wípé ogun ọmọdé kò le ṣeré fún ogun ọdún. Nítorí ìdí, ìdí wọ̀nyí nítorí òwe jẹ́ òwe tó, tó jòótọ́. Nígbà tí kalukú parí ìwé tí ẹ tán, kalukú fọn káàkiri. Èmi n ṣiṣẹ́ tèmi ní ibi tí èmi wà, àwọn náà ń gba ibi iṣẹ́ ti wọn lọ ni òkè òkun. Tí mo bá ti ba ìsinmi níbi iṣẹ́, màá lọ wo wọn lóke òkun à ma a jọ ṣeré jáde papọ̀.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Tí mo bá fẹ́ dára mi lára yá àbí nígbà tí mo ríṣẹ́ gan tí mo fẹ́ ṣeré jáde, inú kí n lọ wo sinimá nílé ìwo òṣèré. Ibẹ̀ sì jìnà dié sí ibi tí mo ń gbé. Máa ni láti dá epò púpọ̀ sínú ọkọ̀ mi tí màá gbé lọ síbẹ̀. Tí n bá si fẹ́ lọ wo sinimá, boyá kí n lọ sí faají, kí n jáde lọ sí ilé ìtura, kí n lọ ṣeré níbi ibẹ̀. Ṣùgbọ́n nígbà mi tí nbá fẹ́ jáde rárá, màá wà nilé pẹ̀lú àwọn ọmọ mi, à wa jọ́ máa ṣeré papọ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mi kì í sábà jẹ́ ṣùgbọ́n mo máa ń jẹ lẹ́ẹ̀kan kan. Ìgbà tí mo bá ń jẹ ni mo máa fẹ́ kàwé ní alẹ́ mọ́júmọ́. Nítorí gọ́ọ̀mù jẹ́ ǹkan tí ó jẹ kó ó ń kún mi tí mo bá ti ń jẹ. Ìgbà náà ni mo máa ń jẹ kí jẹ́ kí orun kún mi ìdí kan tí mo fi máa ń jẹ níyẹn. Nítorí mi lákin kí n máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n ní alẹ́ tí mo bá fẹ́ kàwé tí mo bá fẹ́ tẹ́te sùn ní mo máa ń jẹ. Àbí nígbà mi tí ọkàn bá ń rìn mí ni màá jẹ die, ìpè je kí n jẹ gọ́ọ̀mù fun gbà diẹ.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo lágbàlá òjò. Ó wà níbi ẹ̀yìn ilé mi. Ibe ni mò ń tí máa ń gbé omi nígbà tó jó bá rọ. Ó dẹ́, ó dẹ́ jẹ́ nǹkan tó wúlo fún mi gan. Páápàá jùlọ nígbà tí kò bá sí ná. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà iná ni mo fi máa ń fa omi jáde níbi ẹ̀rọ tó máa ń gbé omi dá ilé láti ìsàlẹ̀, tí àwọn olóyèbo ń pè ní borehole. Ṣùgbọ́n tí kò bá sí iná tó jó bá sí rọ, màá yí gbé omi dáadáa ni ta níbi ìgbà sọ́rọ̀.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? À ìbéèrè pàtàkì lélé yìí, nítorí ní ọ̀kan lára àwọn ìlànà tí ọ̀gá ilé iṣẹ́ wa fi kalẹ̀ fún wa ní ibi iṣẹ́ wa ni wípé a kò gbọdọ̀ má gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní gbogbo ìgbà ní ibi iṣẹ́. Àyàfi tí ó bá jẹ́ ti àwọn oníbàárà wa nìkan lóku. Ṣùgbọ́n nígbà mí tó bá kú èmi nìkan tí kò sọ́gà mi níbẹ̀. Tí mo bá ní ìpè lórí fóònù mi, màa gbé o. Àmọ́ lọ́pọ̀ ìgbà mo máa fi fóònù mi sí ìdákẹ́jẹ́. Tó jẹ́ pé tí ẹ̀yán bá pè mi, kò ní dún jáde.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Hmm, eléyìí jẹ́ ìlànà, ìlànà tó ṣe gbóògì tó sì dára gan, nítorí wipé ọjà wa jẹ́ ọjà tí, ti èèyàn ní láti gbọdọ̀ ṣe kó dára. Fún ìdí wọ̀nyí, ìgbà kí ìgbà tí mo bá fẹ́ di ọjà fún oníbàárà mi, mà á gbìyànjú láti lo àwọn èròjà tó dára, tó dára gan, tó jẹ́ wipé mí ò ní wójú owó fún nǹkan wọnyi, èròjà mi máa ń dára. Mo tun máa tẹ́lẹ̀ ìmọ̀ran táwọn ọ̀gá mi bá gbà, tiwọn bá gba mi, nítorí àwọn ti rí i ṣáájú mi. Fún nǹkan wọ̀nyí, o má jẹ́ kọja, jẹ́ ki ọjà mi dára gan.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kan ní ẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ ilé mi. Nítorí ilé tí mò ń gbé, ó mi ni mo kọ́ fúnra mi. Ilẹ̀ sitún sẹ́kù tọ̀ pọ̀ gan, tí mo fẹ́nsi e yi káàkiri. Ọgbà yìí ni mo fi máa ń fi ń sin ẹran. Mo sì máa ń gbin àwọn báyà bí i tímọ́, ata, iṣu, àwọn ǹkan tẹ́nu njẹ síbi ọgbà náà. Mo ní bí i kán tí mo fi máa ń sin àwọn ewúrẹ́ àti àwọn ẹlẹ́dẹ̀. Nítorí àwọn ẹran osìń jẹ́ ǹkan tó wúlò gan. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi bá lọ́wọ́lọ́wọ́, mo máa ń ta diẹ́ nínú wọn. Ìgbà mí de leleyi, mo máa ń jẹ wọ́n gan.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Hmm, rárá o. Mi kì í sábà jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ṣùgbọ́n tó bá wo oníbàárà mi, ó máa sọ fún wọn pé ṣe ẹ ráyé ki óhun gbé yín jáde lọ sí ilé oúnjẹ ká lọ jẹun papọ̀. Ó máa wáyé lẹ́ẹ̀kan kan tá bá ti parí gbogbo isẹ wa tán. Àwọn oníbàárà mi máa ń pè mí pé ká lọ jẹun níta. Nígbà mí mọ̀ maa ń tẹ̀lé wọn, nígbà mi tí mo bá níṣe lọ́wọ́, maa sọ fún wọn pé ki wọn máa bi nu pé mi lè ráyè tẹ̀lé wọn.

Nígbà wo ni o má a ń fa irun orí rẹ? Mo ma ń fa irun orí mi ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀, nítorí mo jẹ́ ẹ̀ẹ̀yankan tí kò líke kírun má a kún mọ́yàn lórí. Mo kórira kírun má a kún mọ́ mi lórí gan an. O jẹ́ nkan tí mo kórira. Fún ìdí èyí ni mo fi má ń ṣe irun mi ní ẹ̀ẹ̀kan láàrin ọ̀sẹ̀. Mo sì ti lẹ́ńi tọ́ màá ń bá mi ń ṣe, wọn má a ń gba egbẹ̀run mẹ́ta lọ́wọ́ mi nígbàkigbà tí mo bá lọ ṣe. O dẹ́ mosẹ́ gan an. Tí mo bá ti ṣe irun orí mi, ó máa n jẹ́ kí n dùn ún wó, ó má a jẹ́ kójù mí gùn rẹ́gẹ́.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àdéhùn jẹ́ ǹkan tí mo sọ fún ẹeyan pé màá ṣe fún ẹ. Mo sì máa ń rántí àwọn àdéhùn mi bóyá kí ǹko wọn ṣilẹ̀ sí inú ìwé kan àbí kí n sọ fún ẹni tí mo sọ fún pé kó máa rántí mi létí ní gbogbo ìgbà kí ma ba à gbagbe. Mo sì jẹ́ ǹkan tó máa máadehun ǹṣe, nítorí mo máa ń rí wípé tí ẹ̀yin bá ti ṣe àdéhùn ó ṣe dandan, ó sì jẹ́ pàtàkì kí ẹ̀yin à má dahún ǹaṣe. Fún ìdí ǹkan wọ̀nyí, mo máa má dehún ṣe nígbàkigbà tí mo bá ṣáá dehun fún yan.

Báwo ni o se máa ń tọ́jú ara rẹ? Hmm ìbéèrè gidi léleyi. Mo máa ń tọ́jú ara mi ní ọ̀nà tó pọ̀ gan. Ọ̀kan nínú àwọn ọna tí mo ṣe máa ń tọ́jú ara mi ni wípé mo máa ń jẹ ǹkan gidi ní gbogbo ìgbà. Nítorí mo mọ̀ wípé ìn tí èèyàn bá jẹ, ni o sọ pé bí èèyàn o se rí. Àwọn Yorùbá sọ wípé ìn tí ẹyẹ bá jẹ́ lẹyẹ ò gbe fo, fun idì wọ̀nyí. Ó dá kí èèyàn máa jẹ ǹkan gidi. Lẹ́yìn eléyìí, mo tún máa ń lọ sí, mo máa ń ṣe eré ìdárayá gan, ó máa ń jẹ́ kí inú mi dùn kí ara mi yá gágá. Mo sì korira kí n máa ronú nítorí ìrònú lè já sí ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí èèyàn ò lè rí.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun o ni pẹ́ jáde mo. Ó ṣe é ṣe kó jáde ní oṣù tí ń bọ̀, nítorí a ti fẹ́ pari gbogbo ìgbésẹ̀ tọ̀ yẹ káàkà gbé nípa rẹ̀. Ọjà tuntun máa jáde ní oṣù tí ń bọ̀ pẹ̀lú ògo ọ̀lohun. Tó bá sì ti jáde, ọjọ́ tó bá jáde, gbogbo èèyàn tó bá ra ọjà náà, ọ̀fẹ́ ni ọ́ bá dé, a ní gbò ó kankan lọ́wọ́ wọn. Ilé yìí ni làna tá a máa tẹ́lẹ̀ níbi iṣẹ́ wa. Tá a bá ti fi ọjà tuntun síta, ní ọjọ́ náà tó jáde, gbogbo èèyàn tó bá ra ọjà náà lọ́wọ́ wa, wọn ò ní san owó kankan, ọ̀fẹ́ ni wọ́n gbé ọjà náà lọ.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Mo máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀ọkan. Mo máa ń wọ̀, pàápàá julo nígbà tí a bá wà nínú òtútù, tí mo ba fẹ́ jáde ní afẹ̀júmọ̀ ti otutú bá mú gan-an ni mo máa ń wọ ìbọwọ́. Àbí nígbà mii ti mo ba fẹ́ tún ilé, ilé ìwè mi ṣe ni máa n wọ ìbọwọ́ mi. Kí n lé bá dáàbò bo ọwọ́ mi. Lá láti dènà àwọn kòkòrò àìfojúrí kọ́ wọ́ inú ara mi.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbá? Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ tí mo bá gbé ọkọ̀ mi jáde máa ń jẹ́ bí wákàtí kan, àmọ́ nígbàmi tí ero bá pọ̀ lójo popona, ó máa ń jẹ́ bí wákàtí kan ààbọ̀. Nítoríre ni mo n fi tete jì jade láfẹ̀ jù mó. Nítorí nígbà náà líle èro oni tí pọ̀jù ní popona. Ṣùgbọ́n nígbà mi tí mo bá fẹ́ jáde tín n fẹ́ gbé ọkọ̀ mi jáde, tí mo fẹ́ lọ gun ọkọ̀ níta, ọ́ máa ń pé mi gan, o máa ń tó bí wákàtí méjì nígbà mi.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ nígbà mì tí mo bá ń lọ sóde àbí tí mo bá ní ìpàdé níbi iṣẹ́ wa, àwọn àkànṣe ìpàdé tó jẹ́ wípé àwọn tí ń bá mọ̀, àwọn tí ń yóò bá jòkó ni ó jẹ́ àwọn tí ó jẹ́ èèyàn gidi. Nítorí nǹkan náà ni mo fi máa ń lo ohun ọ̀ṣọ́. Ó máa ń jẹ́ kí ẹ̀yàn tó ẹgbẹ́, ṣùgbọ́n máa ń jẹ́ kí ojú ẹ̀yàn dún wò lọ́mọkùnrin. Nítorí náà ni mo fi máa ń lo ǹkan ọ̀ṣọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Hmm, mo máa ń lò ní ayé àtijọ́, ṣùgbọ́n nísìnyí tí ìmò òyìnbó ti tẹ̀síwájú, mi ò sábà lò mọ́. Ẹ̀rọ alágbèéká ni mò ń lò nísìnyí, nítorí ó dùn gbé káàkiri, ó sì, ó sì yára gan. O máa mú sẹ́rọ̀ rorún fún mi, nítorí nígbà naa ta bá fẹ́ pe awon ọ́níbaara mi tí máa wà níbi iṣẹ́. Nkan mọ́ jáde ni màá ṣi fi pe wọ́n, wọn sì, n sì bá wọn sọ̀rọ̀.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Iṣẹ́ ìta gbangba mi fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀, nítori mo mọ̀ ọ́ jẹ́ ǹkan tí kò fẹ́ràn kó má ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ nígbà mí. Nítorí iṣẹ́ ìta gbangba ó nílò kí èèyàn kó èèyàn mọ́ra, kí èèyàn kó èèyàn mọ́ra gan an. Nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni èèyàn máa bá ṣe tí ẹ máa ń ṣe iṣẹ́ ìta gbangba. Sugbọn mo sì lè sé náà, ṣùgbọ́n mi ò sábà fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ lọ títí.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ̀ gan. Wọ́n jẹ́ ǹkan tí mo fẹ́rẹ̀ jù. Ìgbà tí mo wà ní kékeré ni bàbá mi máa ń kọ́ mi bá ṣe máa ń fọn. Ẹ̀gbọ́n mi gan na si tún ti kọ́ mi, nítorí a ma ma n sabá n fon gan. O jẹ́ ǹkan n ta máa fi ń ṣeré. nÌgbà mi ta bá wá ri ǹkan kan ṣe mọ́ la máa ń fi n ṣeré. Àwọn òbí mi sì máa ń kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan mo ti kọ́ lọ ní àtàrà bàbá mi, nítorí bàbá mi jẹ́ ǹkan tó lárìnkan tó fẹ́ràn ǹkan ọmọ ọ̀bọ máa ń ṣeré. Nítorí èmi ni àbí kànyìn, ó sì fẹ́ràn à mi gan-an.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Hmm, àforíjì jẹ́ ọ̀nà tí èèyàn fi ń gbà tọrọ bó ya èèyàn tí ṣẹ. Èèyàn wá ń bẹ ènìyàn pé kó má bínú. Oun tí èèyàn ṣe kó dárijí èèyàn. Ó sá e jẹ́ ọ̀nà tí èèyàn fi, fi, fi ìyónú hàn wípé mọ̀ pé mo ti ṣe oun tí ó dá, ṣùgbọ́n mo fẹ́ kó dárijí mi. Nígbà tí mo bá ṣe nǹkan fún èèyàn tí ó dá tí èmi gan mo wípé ǹkan tí mo ṣe ó dá. Bóyá ní ọjọ́ náà àbí ní ọjọ́ kejì, màá bá lọ́ bẹ ẹni yẹn gan-an. Bóyá kí rà ǹkan lọ́wọ́ fún un pé kó má bínú nǹkan tí mo ṣe fún lọ́jọ́ sí. Kí n bẹ́.

Ìgbà mélòó ni o máa n fọ eyín lójúmọ́? Gẹ́gẹ́ bí ìlànà tí àwọn onímọ̀ ìsègùn ń là kalẹ̀ ká má a n fọnu. Àwọn òǹtọ̀jú eyín wọ́n sọ wípé ká má a n fọnu ní ẹ̀ẹ̀méjì lójúmọ́. Tí a bá ti jí ká fọnu, tí a bá ti tún ti fẹ́ lọ sùn lálẹ́ ká fọnu. Èyí túmọ̀ sí kí o má eyan ma n fọ eyín mi ní ẹ̀ẹ̀méjì ní ojúmọ́ pẹ̀lú màkílì àti brush. Mo fi má a n fọnu atomi. Tí mo bá ti jí láfẹ̀mọ́júmọ́ kùtù wáì má a n lọ fọnu. Tí mo bá ti tún ti fẹ́ sùn lálẹ́ náà máa tuntun ẹnu náà fọ. Wọ́n má n dènà ẹnu rirun àti kòkòrò eyín.

Ti o ma ń gbọ podcast, podcast à mọ máa ń gbọ gan. O si jẹ́ nǹkan tó dára tí emi fin máa ń wo ìríri ayé, nǹkan tó ń lọ láyé. Ó dára kí eyan maa gbó podcast gan, nǹkan gidi, nǹkan tó déé dara sí ni. O máa jẹ́ kí eyàn máa tó ń lọ nínú àgbáyé. O sì tún máa jẹ́ kí eyàn ní ìmọ̀, kí eyàn tun fi imo kun ìmọ̀ nǹkan tí eyàn ti mọ̀ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni eyàn máa ń kọ́ nípa kíká broadcast. Ó jẹ́ nǹkan tó dáa kí eyàn máa ká, kí ó sì mọ yàn lára gan, torí nǹkan tó wúlò fún eyàn ni. Pàápaá jùlọ àwọn tó jẹ́ ọmọ ilé ìwé, wọ́n máa fi ń dá wọn, wọ́n máa fiń dan wọn wò Igba to n ba ń ṣe ìfọ̀rọ̀wání lẹ́nu wò, boya nígba tí wọ́n fẹ́ gba iṣẹ́ tuntun àbí nǹkan míì sà.

Ṣé o má n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ń yí tó dára kí ẹ̀yàn má a ṣe, pàápàá ju ẹ̀yin tó bá ti ṣe nǹkan buburu sẹ́yìn, àbí tó ti gba nǹkan tí ó da gbo rí, ó dára gan kí ẹ̀yàn má a ṣe. Ǹkan gidi dẹ̀ ni, oma nje kí ẹ̀yàn tẹ̀lé ọlọ́run, kí nǹkan tí ẹ̀yàn ṣe dáwọ lè lori ko yọrí sí daadaa Nítorí ọkàn jẹ́ nǹkan tó lágbára, ọkàn eyan gbọ́dọ̀ mọ́, ó sì gbọ́dọ̀ gba Ọlọ́run dúró.

Báwo ni o ṣe máa n dáàbò bo ayé kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ìbéèrè yìí ṣe pàtàkì tó jẹ́ kí o gbógbó àwọn ènìyàn mọ̀. Mo máa n dáàbò bo ayé kọ̀ọ̀kan mi lórí Íńtánẹ́ẹ̀tì bí i kí n máa lè lo password àbí kí n lo authenticator. Ẹni tí kò bá ti mọ password mi yìí kò lè, kò lè rí gbógbó nǹkan wọ̀nyí tó jẹ́ ayé kọ̀ọ̀kan mi. Èmi nìkan ni mo máa n mọ password náà tó jẹ́ pé mi nìkan náà ni mo lẹ́tọ̀ọ́ sí àti ohun nǹkan tó wà nínú password. Nítorí nǹkan wọ̀nyí password ni mo máa n lò.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ koríko, àwọ̀ koríko, àwọ̀ gidi ní. Nítorí ó túmọ̀ sí àlàáfíà àti àgbẹ̀. Àwọ̀ koríko ni mo fẹ́ràn jù. Àwọ̀ tí mo, tí mo nífẹ̀ sí jù, tí mo nífẹ̀ sí jù sí ni, torí àwọ̀, nítorí àwọ̀ ààyè ni. Ó túmọ̀ sí àwọ̀ ààyè.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn láti má a lọ jù ni ibiṣẹ́ mi. Mo fẹ́ràn ibiṣẹ́ gan an nítorí àwọn tó wà níbẹ̀ jẹ́ àwọn èèyàn gidi tí a jọ mọ̀ ń wa, tí a sì jọ mọ́ ọwọ́ ara wa gan an. Nítorí wọ́n jẹ́ bí i mọ̀lẹ́bí fún mi. Mo má a, mo máa ń fi ọ̀rọ̀ lọ̀ wọ́n, àwọn sì máa ń fi ọ̀rọ̀ tí wọ́n náà lọ̀ mí. A sì fẹ́ràn ara wa gan an. A ti so ara wa di ọmọ ìyá kan náà.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Yeah, mo ti lọ sí àgọ́ ọlọ́pàá rí. Ọjọ́ tí mo kọ́kọ lo síbẹ̀ ni ọjọ́ tí mo fẹ́ lọ gba ìwé ìwé kan lọ́dọ̀ wọn. Ìwé náà jẹ́ àwọn ǹkan tí mo nílò nígbà tí mo fẹ́ wọ ilé ìwé gíga. Kí n tó lè rí ìwé náà gbà, mo gbọdọ̀ dé bẹ́ẹ̀. Nítorí ọ̀kan nínú àwọn adájọ́ máa, ó máa tọwọ́ bọwe máa, ó máa sign fún mi. Kí n tó lè rí ǹkan náà gbà jáde. Ẹ̀kan náà tí mo dé bẹ́ẹ̀ náà nìyẹn, ó sì ti pé gan an.

Ṣé o ní àwòrán lára? Rárá o, mi ò laworan min ní àwòrán kankan lára. Àwọ mi wà bí o ṣe wà naani. Kò sí àwòrán kankan ní ara mi. Mi n fẹ́ rán àwòrán lára. O jẹ́ ǹkan tí mo kórìíra. Nítorí ọlọ́run gan sọ wí kò dára kí ẹ̀yàn máa ya àwòrán sáré ẹ̀yàn. Nítorí tẹ̀yàn bá ti ya sára, kò ṣe é parẹ mọ́. Mi n fẹ́ rán àwòrán rárá, mi n ní i lára pẹ́ẹ̀pẹ́.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Bẹ́ẹ̀ni, mo ń láki iran lọ́wọ́ gan. Kí n ma ran èyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí mo, tí mo fẹ́ràn jùlọ. Nítorí ìdí wọ̀nyí mo fi ń bẹ ọlọ́run ọlọ́run ọba kó pèsè owó fún mi láti fi máa ran àwọn èèyàn lọ́wọ́. Nítorí o máa ń wú mi kí rànèyàn lọ́wọ́. Bo ṣe eti jẹ́ wípé mi ti ní owó tọ̀ nǹkan ṣùgbọ́n mo sì ń ṣe ìwọn bà ti ágbara mi ká láti rí pé mo ma ran àwọn èèyàn tó nídìí ìran, ìran pé mo ma ran àwọn èèyàn lọ́wọ́. Mo sì tún ń bẹ ọlọ́run kó pèsè owó fún mi. Mo fẹ́ ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ gan.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Rárá o, mi ò gbàgbọ́ nínú rẹ̀. Ẹni kan ṣoṣo tí mo gbàgbọ́ o jù Ọlọ́run lọ. Lẹ́yìn Ọlọ́run, kò sí ẹlòmíi ti mo túń gbàgbọ́ mọ́. Ọlọ́run nìkan, òun ló ṣe finú tán kí èèyàn sì lè sí inú èèyàn fún un. Nítorí òun ló dá wa, òun ló mọ ìdí tó fi dá ènìyàn, tó sì mọ̀ òun tí èèyàn nbọ̀ wá ṣe nilẹ̀ ayé. Nítorí nǹkan wọ̀nyí, Ọlọ́run nìkan mo gbàgbọ́, mi ò gbẹ́lómìí gbọ́ lẹ́yìn Ọlọ́run mọ́.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ eré oní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo àwọn eré ìdárayá tó tún wá. Mo fẹ́ràn rẹ̀ gan an, mo sì máa ń wò ó nígbàkigbà tan bá ní eré tí wọ́n fẹ́ ṣe fún wa àbí tan ba sì ní bọ́ọ̀lù. Mo máa ń wò ó gan nitorí mo fẹ́ràn láti máa wò ó.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? À, ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tó lágbára, ó sì jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ mọ̀ láti kojú. Nítorí ǹkan wọ̀nyí mo máa ń tẹ̀lé gbogbo ìlànà, ìlànà ojú pópó mo máa ń tẹ̀lé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lele tí mo bá ti ń jáde àbí tí mo bá ti wọn ọkọ̀ mi lọ, mà á gbìyànjú láti de seat belt mi, mo máa ń lo dáadáa nítorí ó máa ń dáàbò bo èèyàn. Mo sì máa ń gbìyànjú láti jẹ́ pé kí ọkọ̀ mi wà ní ìlera tó pé. Tí ǹkan bá ti mọ́ ọkọ̀ mi pẹ́rẹ́ báyìí àbí tí mo bá ti fura pé ǹkan ti fẹ́ mu, mà á gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń tún ọkọ̀ ṣe. Táńpẹ́ ni mechanic kan ba mi yẹ̀ ẹ́ wo, kán lebá mi tún ṣe. Mi kì í rojú àti náwó sí ọkọ̀ mi, mo máa náwó sí i gan.

Kí ni ó má a ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ohun tó má a ń ta mi lára jù ní ibi iṣẹ́ ni wípẹ́ tí mo bá rí àwọn ènìyàn tí kò da oníbàárà lóhùn àbí ti wọ́n ò wuwà dáadáa sí oníbàárà, ó má a ń ká mi lára gan an. Ó sì máa ń ta mi lára nítorí nǹkan tí mo kórìíra ni. Kí ènìyàn wá láti odidi ilé rẹ̀ kó wá sí ọ̀dọ̀ rẹ láti wá ra nǹkan, kó wá jẹ́ wípé ngbá tó dé ọ̀dọ̀ rẹ láti wá ra nǹkan, o ò tètè dá lóhùn àbọ́ ò dá lóhùn dáadáa. Tó bá jẹ́ ìwọ náà báwo lo ṣe fẹ́, báwo lo ṣe fẹ́, fẹ́, fẹ́ rò sí i pé báwo ni ẹ́ ṣe ń ṣe radáradá báyìí nítorí náà má a ń ká mi lára gan an kí ènìyàn máa da oníbàárà lóhùn lòjuojò.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbàtí iṣẹ́ bá pọ̀? À mo máa ń pàrọ̀ ọkàn nígbàtí iṣẹ́ bá pọ̀, ó jẹ́ nǹkan tó soró díẹ̀ fún mi láti ṣe. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú àti ṣe nítorí nǹkan tí mo gbọdọ̀ ṣe ni. Nítorí ó jẹ́ nǹkan tí mo gbọdọ̀ ṣe láti jẹ́ kí ilé iṣẹ́ mi tẹ̀síwájú. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú àti ṣe nítorí nǹkan tí mo gbọdọ̀ ṣe ni. Ìgbà mi tó ṣe pé tí iṣẹ́ bá pọ̀, ọyẹ́ kí n lọ ilé lágo méjì, mo lè lọ ilé ní ago mẹ́fa ìrọ̀lẹ́. Nítorí mo jẹ́ èèyàn kan tó máa ń ṣiṣẹ́ kárakára gan an, mo sì ní ìtara ajẹ́ lára.

Oúnjẹ wo ni ọ mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáradára ni iṣu. Mo máa ń jẹ iṣu gan, mo sì fẹ́ràn rẹ̀. Bá ṣe máa ń sè ìṣù ni wípé a máa kọ́kọ́ fi ọ̀bẹ bẹ́ẹ̀ epo ara rẹ̀ dànù. Tá bá ti bẹ́ tán, a máa gé e sí wẹ́wẹ́. Tá bá ti gé sí wẹ́wẹ́, a máa wá kòkó táwọn òyìnbó ń pè ní pọ́ọ̀tì tá a máa fi sè. A máa da sínú kòkó, a máa sìnú, a máa da sínú kòkó. Tá a bá ti da sínú kòkó, a máa bu iyọ̀ díẹ̀ sí i tí kò ní pọ́ọ̀jù tí kò fi ni jà. A máa tú ń bu omi sí i, tá bá ti bu omi sí i, a máa gbé ká iná fún ìgbà díẹ̀. Bóyá fún bí i wákàtí kan àbí jù bẹ́ẹ̀ lọ. Tó bá ti dẹ̀, tí èèyàn máa jẹ wo lènu. Tó bá ti ṣe jẹ, ìyẹn túmọ̀ sí pé ó ti jinná nìyẹn. Èèyàn máa ń jẹ ìṣù pẹ̀lú bóyá òróró, bóyá ata, bóyá ẹ̀wà. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ìyẹn fi lè jẹ ìṣù. Ìṣù sì jẹ ǹjẹ́ tó máa ń dùn gan.

Ṣé o fẹ́ràn rín àtẹ̀gùn? Hhm mo fẹ́ràn rín àtẹ̀gùn ní àìmọye ìgbá, nítorí àtẹ̀gùn jẹ́ ǹkan tó dára gan an. Mo máa rín àtẹ̀gùn ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ ìgbá. Nígbà míi, tí kò bá sí ibi tí ènìyàn bá fẹ́ gbá, so màá gun àtẹ̀gùn kó le bá jẹ́ kí isẹ́ mi yá àti kí irin mí sì tún yá.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, mà á, mà á fi òrọ̀ wá wọn lẹ́nu wò. Èyí tó bá ti yégé nínú ìfirẹ̀ wá yẹn lẹ́nu wò, èyí ni mà á yàn fún iṣẹ́ láti kọ́ wọn bá mi ṣiṣẹ́. Àwọn alábàáṣiṣẹ́ mi sì máa ń jẹ́ ẹni tó máa ń ní ègún ọ̀tíṣẹ́ dáradára, tán sì ní, tán sì fi ọkàn ṣiṣẹ́. Nítorí alábàáṣiṣẹ́ pọ̀ jẹ, alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹkan tó ní, tó nípa ibi tí ẹ̀yin, ẹ̀yàn gbòòdò yan alábàáṣiṣẹ́ pọ̀ gídi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń yí ọkàn po nígbàtí mo bá rí pé nǹkan tí mo ń ṣe kì í ṣe ọ̀nà tó yẹ kí a máa ṣe ní ìyẹn. Àbí nígbà tí mo bá rí pé ìyàgbẹ́ mi sí àkíyèsí ipin tí mò ń ṣe yii kò dára tó. Nígbà náà ni mà á gbèyànjú àti yí ọkàn mi po sí ọ̀nà tó dára láti jẹ́ kí iṣẹ́ mi lọ ní bó ṣe ẹ kó lọ kó sì mú ere gidi jáde wá fún mi. Nítòótọ́, ó máa ń le láti yí ọkàn pọ̀, ṣùgbọ́n ó dára kí ẹ̀yin máa yí ọkàn pọ̀ ní àìmọye ìgbà.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ̀ gba? Oúnjẹ ọ̀sán mi máa ń pẹ́ fún wákàtí kan. Láti aago kan sí aago méjì ni mo fi máa ń gba oúnjẹ ọ̀sán, ní gbogbo ọjọ́ tí mo bá lọ síbi iṣẹ́. Ṣùgbọ́n nígbà mi tí a bá níṣe, mo má tete parí iṣẹ́ mi láàárọ̀. Tí mo bá ti kuro ni ibi iṣẹ́ ní aago kan, mo lè má padà sí ibi iṣẹ́ mọ́ lọ́jọ́ náà. Nítorí mo ti parí gbogbo iṣẹ́ mi ní ọjọ́ náà ni. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ bá tún wá tí máa ṣe, màá padà sí ibi iṣẹ́ ní aago méjì.

Ìgbà wò ní ó kẹ́yìn tí ó lọ sí ilé ìkàwé? Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé ti pé gan an, ó ti tó bi ọdún mẹ́rin sẹ́yìn sísin yìí. Nígbà tí mo jáde ní ilé ìwé gíga kí n tó gbaṣẹ́, ó ti pé gan an ká máa parọ́. Sùgbọ́n ìgbà náà dùn sẹ́yìn. Ilé ìwé gíga dùn, ó dùn gan an. Sùgbọ́n a ti parí báyìí. A ti parí gbogbo ẹ̀kọ́ wa tán. Ìṣe là ń ṣe lọ́wọ́ ká sì tún ń pa owó.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé mo ti fẹ́ di ọ̀gá, mo ti fẹ́ dá ilé ṣe ara mi lẹ́ẹ́, tí ni má ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn mọ́. Tí ó jẹ́ wípé èmi gan-an gan-an ni tó máa ń gbà èyàn síbi iṣẹ́ mi tí ń ti di ọ̀gá lẹ́nu iṣẹ́, tí máa dá ilé iṣẹ́ mi, ilé iṣẹ́ mi sí. Ilé iṣẹ́ mi máa jẹ́ ilé iṣẹ́ tí ó gbòrò gan-an nítorí èrò fún ọjọ́ iwájú o jẹ́ ǹkan tí mo ní lọ́kán láti sì ní ọjọ́ iwájú tí ó sì jẹ́ wípé mo fẹ́ láti dá ilé iṣẹ́ tí ó tóbi gan kalẹ̀ tí ó sì gba ọ̀pọ̀lọpọ̀ níbà ṣíṣẹ́.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ tí àwọn òbí mi kọ mi pé ó dára kí ẹ̀yàn máa gbàdúrà ní gbogbo ìgbà. Ẹ̀kọ́ náà jẹ́ ekọ́ tí mi lé gbàgbé, tó sì ní àpẹẹrẹ gán nínú ayé mi. Àwọn òbí mi kọ mi wipé ìgbàkiígbà tí eẹ̀yàn bá ti jíṣáyé ní àfẹ́jù mọ́, ntí eẹ̀yàn kọko máa sẹni wípé kí ẹ̀eyàn gbàdúrà sí ọlọ́run eleda eeyẹn tó jì eeyan sí ayé. Mi n sì lè gbàgbé ẹ̀kọ́ náà nítorí ó ní àpẹẹrẹ gidi nínú ayé mi.

Nígbà wo ni o má a n ṣe ìmotótó ilé rẹ? Ìgbà tí mo máa n tún ilé ṣe ni ní ọjọ́ ìsinmi. Gbogbo ọjọ́ ìsinmi mo má a n tún ilé ṣe. Nítorí ní ọjọ́ ìsinmi mi kín lọ síbi iṣẹ́, mo má a n wà nílé. Tí mo bá ti lọ sí ilé ìjọsìn láàárọ̀, tí n sì padà wá sílé ní ago méjìlá, màá fọ aṣọ mi, màá gbágbé ooru ẹnu ilé, màá nu ilé nù, màá sì tún fọ ọkọ̀ mi, màá sún gbogbó ilé ṣe, ilé mi máa dún wó gan. Nítorí mo jẹ́ ẹnìkan tó kórìíra ìdọ̀tí.

Ṣé o máa ń fi ìpara sara? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìpara fi para mi nígbà tí mo bá wẹ tán láàárọ̀. Ó ma ń jẹ́ kí ààra èèyàn dán, kì í jẹ́ káàra èèyàn funfun. Ìpara dára kí èèyàn máa lọ, torí ó máa ń dáàbò bo àwọ̀ èèyàn. Ṣùgbọ́n èmi kì í lò ìpara tó máa ń bó èèyàn lára. Ìpara gidi ni mo máa ń lò tó máa ń jẹ́ kí àwọ̀ mi dán, kì í ṣe i tó máa ń jẹ́ kí ààra èèyàn hun, ààra èèyàn pọ́n. Ìpara dára. Wọ́n dènà ọ̀pọ̀lọpọ̀ àìsàn fo ojúri, àwọn ǹkankan yẹn, kò jẹ́ kí wọ́n wọnú ààrẹ èèyàn.

Kí ni ọ máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? N tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀, ó máa ń, ó máa ń fara pẹ́ àbí ó máa ń dálé lórí nǹkan tí tó jọ náà bá ka mi mọ́. Tójo bá ka mi mọ́lé nínú kí n sùn àbí kí n lọ gbe omi. Tí mo bá ní omi nílé mi ni gbe omi, máa sùn ni. Ṣùgbọ́n tí n ba lómi nílé mi ni sùn, máa lọ gbe omi níta ni.

Data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ pọ to, data tí mo máa ń lò ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ má a jẹ́ fifteen gig, tí mo sì máa n rà ní ẹgbẹ̀rún mẹ́ta ni mo máa ń ra data náà. Nítorí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni mo máa ń ṣe data mi, mo sì máa ń ṣe fifteen gig yẹn ní ẹgbẹ̀rún mẹ́ta. Ìgbà mii n dẹ́ leleyi tí mo ń bá tẹ fóònù mi dáadáa, màá lo bá bí ten to twelve gig, ṣùgbọ́n on the average tí mo máa lò jẹ́ ten to twenty GB ní ọ̀sẹ̀

Báwo ni o ṣe má n se ìdọ́gba láàárín ìṣe àti ìgbésí ayé? Hmm, ìgbésí ayé jẹ́ ǹkan, tí mọ̀mọ́ ko máa mọ́jú tó, nítorí ó ṣe pàtàkì gan lẹ́yìn ìgbésí ayé lọ́ kan ìṣe ṣíṣe. Nítorí t'eeyań bá ní ìgbésí ayé gidi, èeyan o lè rí ìṣe gidi. Ṣùgbọ́n tí eeyań bá ti ní ìgbésí ayé gidi, o jẹ́ bí foundation fún ilé. Ó máa ń jẹ́ kí ẹsẹ̀ yẹn múlẹ̀, kí eeyan sì mọ̀yàn gidi, èeyan sì rí ìṣe gidi se.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò ààbò kọ̀ǹpútà, mo ní gán, mo sì máa ń renew rẹ́ ní every year. Ọdọọdún ni mọ́ máa ń gba òmí tí mo máa ń lò. Nítorí kọ̀ǹpútà mi jẹ́ ǹkan, o jẹ́ ǹkan kan tó ṣe pàtàkì, lára ǹkan irinṣẹ́ mi. Mo ní kọ̀ǹpútà méjì, mo sì ní ètò ààbò fún kọ̀ǹpútà kọ̀ọ̀kan. Mo máa ń dáàbòbo kọ̀ǹpútà mi, kí í jẹ́ kí nǹkan kan mú. Mo máa ń lo gán, o ṣì jẹ́ ǹkan tó ṣe kókó tó wà very important.

Ṣé o ti sí nari? Bẹ́ẹ̀ni, ọjọ́ náà jẹ́ ọjọ́ tí mi lé gba gbé. Ọjọ́ tí mo lọ wo ọ̀rẹ́ mi ní ìlú kejì. Ó ń jú we ọ̀nà fún mi ní orí fóònù. Sugbon unfortunately, iná tán lórí ẹ̀rọ fóònù mi. Nítorí náà mi mọ̀ ná mo. I wun tí mo ní láti se ní ipé mo ní láti dúró níbi kan tó tí tan gẹ́n láti charge fóònù mi for a while. Ọjọ́ náà mọ̀ pé gan lọju ọ̀nà. Ún tí mo ló máa tó bí wàkáti mẹ́ta kí n tó padà rí.